Ní báwo ni o ṣe máa gba iyìn? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń fi gba iyìn oríṣiríṣi ọ̀nà. O depend lórí tí mo bá rí pé mi kí ń gba iyìn o, Ọlọ́run nìkan ló máa ń gba iyìn. Kò sí ǹkan tó jẹ́ pé tí mo máa ń gba iyìn, Ọlọ́run nìkan ló máa ń gba iiyìn. Ẹ̀dá ò yẹ kó máa gba iiyìn.